Mi o fi bẹ ẹ ní ètò kan tó pọ̀ púpọ̀ fún ìparí ọ̀sẹ̀. Àmọ́ mo ríi pé nínú ọ̀sẹ̀ yìí ó fẹ́ remi gan. Ó túnmọ̀ sí wípé tó bá ti di ìparí ọ̀sẹ̀, mi farabalẹ̀ sínmi dáadáa. Àmọ́ àwọn ètò tí mo máa ń ṣe níparì ọ̀sẹ́ ni wípé àkọ́kọ́ ni wípé mo máa ń ríi pé mo lọ fún eré ìdárayá mi ní àárọ̀. Ìyẹn tá ń eleyinbo máa ń pè ní go jogging. Tí n bá kúrò nle boya ní gígé bíi agogo mẹ́fà àárọ̀ lẹ́yìn ìgbà tí mo bá kírun tán, mi ń sáré láti ibi tí mo ń gbé dé ibi kan tí wón ń pè ní Tanke Junction. Tí n bá sáré lọ síbẹ̀ tí mo bá ń bọ̀ wá, oun o rora màa rin títì ń fi dé sí ilé. Tí n bá délé tán n ri pé mo wẹ̀, tí n bá wẹ̀, ń jẹun, ń wá sùn, ìyẹn mo fẹ́ sinmi nú. Mo lè sùn dé boya bi agoméjì ọ̀sán, ń wá sése wá jáde. Tí n bá kírun tán, n wá sése wá jáde lọ bá, lọ sí ìgboro lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi tóri pé kiní. Mo ní kí ni won n pè, mo ní plan láti lọ rí ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi tí kí wóń n pè tí ó fẹ́ ṣe ìyàwó ká jọ sọ̀rọ̀, ká jọ jìroro bí ọjọ́ ìyàwó un bí yó ṣe láárinrín. Iyen ni ojo Sátidé. Tó bá di ní ọjọ́ Sunday tí n bá ti jí, ń ṣe àwọn nǹkan tí ó yẹ kí n ṣe, ń wẹ̀, ń jẹun, ń sì múra, mo fẹ́ lọ rí ọ̀kan nínú àwọn ẹbí mi tí ó jẹ pé ó ní kí n wá rí òun. Won ni àwọn fe bami sọ̀rọ̀, mii de ti mo nkan ti won fe so. Àmọ́ wọ́n ni àwọn fẹ́ bá mi sọ̀rọ̀. Ó sì wà, ó sì ṣe pàtàkì nítorí ki n tètè wá rí àwọn, ara àwọn ǹkan tí mo ní láti ṣe nínú òpin ọ̀sẹ̀ tí ń bọ̀ wá nu.

Mo jẹ́ ẹnì kan tó yẹ pé mi kìn fẹ́ kí nǹkan bàjẹ́ rara. To ba si bàjẹ́, mo maa n fe se òfin toto ǹkan tó wà nínú irúfin ǹkan báun, àkoko ní pé ká sọ wípé bóyá rédíò ló bàjẹ́ àbí ká jẹ́ pé torchlight ló bàjẹ́. Màá túu. Tin bá ti tú wo, màá wo ǹkan tó bàjẹ́ nínú rẹ̀. Bóyá wire kan ló yọ àbí ǹkan ló ṣe kini nú ẹ. Màá wò. Tín bá rí pé wire náà ló yọ, màá rọra fi wire náà sí àyè rẹ̀ padà. Màá sì dé padà. Tín bá ti rí pé ó ṣiṣẹ́, n sì mo lọ́lọ́. Tín bá rí pé ǹkan tó yẹ pé kò ṣe ṣe ni, mo wá le wa gbe fún kíná pé àwọn tí ń ṣe. Mo rántí ọjọ́ kan tí ironì mi bàjẹ́, mo sì tú fún ara mi. Ìgbà tí mo tú, mo sì wò, mo ri pe wire ẹ̀ ló bàjẹ́. Mo sì fi wire rẹ̀ sí ibi tó yẹ kín fi sí. Mo sì dé padà. Ó sì bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ padà. Kódà ọ̀rẹ́ mi bó ṣe rí pé mo tú tí mo sì ṣe, ó yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ìgbà pé mo lè ṣe irúfẹ́ ǹkan báuń. Àti gba ni mo máa ń rí pé tí ǹkan bá bàjẹ́, i ń farabalẹ̀ wò, ì ń tú wo, ì ń wò boya nkan tí mo le ṣe ni. Tí n bá ti rí pé ǹkan tí mo le ṣe ní, wá sì wa lọ gbe fún àwọn tí ó ṣe.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó ṣe kíni. Ó dánmọ́rán nítorí pé kíni èmi ni ẹni tó súnmọ́ won jùlọ ní ibi iṣẹ́ wa. Tí a bá ní ǹkan kan tí won fẹ́ jẹ́ kí àwọn ará ibi iṣẹ́ wa mọ̀, èmi ni n ó ṣe kíni, n ó sọ fún, èmi náà ni sì lọ sọ fún àwọn ará ibi iṣẹ́. Bí ìbáṣepọ̀ wá bó ṣe kíni, bó ṣe dánmọ́rán sínú, tí kíni ó pè náà sì ni tí àwọn ará ibi iṣẹ́ náà tí ọ bá ní ǹkankan tàbí ti won bá fẹ́ fi è honu hàn, èmi ni n ó sọ fún, èmi náà a lọ sọ fún ọ̀gá pé "Ọ̀gá o, àwọn ará ibi iṣẹ́ báì báì wọ́n ń sọ pé báì báì e dakun tó lọ́hun. Te bá le ṣe é fún wa pẹ̀lú, tẹ̀ bá le, kíni ó ń pè é, ẹ bá le bá wa ṣe nkan sí i." Mo rántí ìgbá tí, kíni ó ń pè, àwọn ará ibi iṣẹ́ wa tí wọ́n fẹ́ kí àwọn, kí wọ́n fi owó kun owó iṣẹ́ wa, kí ni wọ́n ṣe? Èmi náà wá bá, èmi mo ti bá àwọn ará ibi iṣẹ́ sọ̀rọ̀, mo bá ọ̀gá wa sọ̀rọ̀ pé báì báì báì e dakun tóri olọ́hun, ọ̀gá si gbà láti fi owó kun. Àti ìgbà náà ni kíni ó ń pè emi àti won tí súnmọ́ ara tó ìjẹ́ pé kò sí ǹkan tí n lè sọ fún wọn tí àwọn náà sì le sọ fún mi. Àwọn eeyan si mo pe emi gan gan ni ìfẹ́ ọ̀gá wa ni ẹnu iṣẹ́ wa bo ṣe rí nìyẹn?

Ibi tó yí padà ní agbègbè mi. Ohun ni ibìkan tí a ti má ń ṣe kíni, tí a ti máa, tí wọ́n máa kó lẹ sí. Wọ́n rí pé ilẹ tí wọn kó síbẹ̀ ó ti n jẹ kí omi máa dagun síbẹ̀. Àti ìgbà yẹn a sì ti pè àwọn ìjọba pé kí wọ́n bá wa kó ibẹ, wọn sì rí pé àwọn kó ibẹ tó mọ dáadáa. Wọ́n ti sofin wípé kí wọn má gba kí ẹni kẹni ko kó ilẹ síbẹ̀ mọ. Àti gba yẹn náà sì ni àti gba kí èèyàn kankan ko dà ilẹ síbẹ̀ mọ. Ibẹ yẹn sì yí padà ó ṣe kíni ó sì mọ tónítóní tó jẹ wípé àwọn èèyàn ò ṣe nkán síbẹ̀ mọ. Àti gba yẹn ni omi sì tí ń lọ, omi ti ń lọ, omi ti ń bọ dáadáa torípé kíni ọ̀nà agbára ní ibẹ un. Àti má dà omi síbẹ̀ kò ṣe kíni, àti má dà ilẹ síbẹ̀ kò bójúmu rárá. Ìgbà tí a ti sofin wípé ẹni tó bá dà ilẹ síbẹ̀ a mú, a sì fi ọwọ òfin ìjọba a fi tẹ. Àti gba náà ni àwọn ènìyàn ti dọ́là, àwọn ènìyàn, àti gba náà ni àwọn ènìyàn ti dọwọ dawọ kan máa dà ilẹ síbẹ̀. Ibẹ yẹn sì mọ tónítóní, tí n bá rántí bí a ṣe jà ogun tí a sì ṣe jà tí o sì ní kina pé, ó sì wà successful. Inú mi mọ ndu torípé kíni tí n bá kọjá níbẹ̀ mo má ń rántí ni tí o sì jẹ pé ibẹ un ti ṣe kíni o ti mọ tónítóní ó ti dára nísìn.

Tí n bá ní kí n wo dáadáa, ìwà ọmọlúwàbí ó pín ṣí oríṣiríṣi. Àkọ́kọ́ ni wi pé, wá láti ọmọ ìlẹ̀ Yorùbá ni mí, tó dẹ̀ jẹ́ pé ìwà ọmọlúwàbí ó ṣe pàtàkì, ó ṣe kókó sí àwọn tó jẹ́ àgbàlagbà dáradára. Ìwà ọmọlúwàbí le kíni? Kí iyán mọ̀ kí i náà pé, kí iyan mọ̀, kí iyán mọ̀ pọ́n àwọn tó bá ju iyàn, kí iyán mọ̀ pọ́n wọn lé. Àkọ́kọ́ nu, ìgbésì ni pé kí iyan mọ̀ nífẹ̀ẹ́ gbogbo àwọn tí ẹ bá jọ́ ń ṣe, kí iyán mọ̀ nífẹ̀ẹ́ wọn, kí iyán mọ̀ mọ́ kó ríra àwọn èèyàn. Ó jẹ́ kí i náà pé, ó jẹ́ ìwà tó dára tó yẹ tó yẹ kí iyan mọ̀ ṣe. Te èyán bá rí ẹni tó jù iyán lọ kí èyán kunlẹ ki èyán ki tí èyan ba rí ẹni tí èyán jo jẹgbẹ́, kí èyán jọ, kí èyán kí ó dára, kí èyán ṣe kíni, kí èyán yọ̀ mọ́ dáadáa. Gbogbo àwọn tan ń pè ní ọmọlúwàbí nu. Ó ṣe pàtàkì kí èyàn mọ̀ le kíni, kí èyán mọ̀, kí èyàn mọ̀ wùwà tó dára sí gbogbo àwọn èèyàn. Kí èyán mọ mọ̀ hùwà àìda sí àwọn èèyàn. Gbogbo irúfẹ́ ǹkan bá ni ó fi mọ̀ pé ni, "à, ẹni báyìí, ọmọlúwàbí ni, ẹni báyìí ọmọlúwàbí." Nítorí pé kíni mọ́ rántí, ọmọ ǹkan tó jẹ́ pé kò kín kíyàn, kò dà tá àgbà, tọ ọmọdé o mọ̀ tọ́jú, mọ̀ tútọ̀ sí wọn lójú ni. Wọ́n sì bá wí tó jẹ́ pé, àti gbáun o ṣe kíni, ó ti yi padà tó jẹ́ pé tí ń ṣe dada sí àwọn èèyàn.

Bí mo bá fẹ́ lọ sí ilé ìwòsàn, ilé ìwòsàn tí mo mọ ń lọ o jìnà sí ilé mi. Ó tó láti ibi tí mo ti mọ, ilé ìwòsàn Alagbado ló wà. Mo sì ń gbé ní Tanke. Yóò, má gun tó ọkọ̀ méjì, ń gun ọkọ̀ láti Tanke dé post office àti post office má ṣe wá gun ọ̀kadà dé Alagbado. Tí mo fẹ́ lọ sí hospital, èmi nìkan mo ti kíni mún, mo má dalo torípé kíni àgbàlagbà ni mi, mi ni o la jẹ kí èyàn tẹle mi. Èmi esii jẹ kó rẹ mi bá patata tí mi ń lè rìn rárá, kí n tó lọ sí hospital. Tí bá ti rí wípé nkankan ń yàtọ̀ ní ago ara mi, ń tètè, dìde ń tètè lọ sí ilé ìwòsàn. Tí bá sì dé bẹ̀, àwọn dókítà bẹ̀, wọ́n má dára lóun ní kíákíá ni. Wọ́n kì n jẹ kó pe tí wọ́n fi ṣe kíni, tí wọ́n fi dáyà loun. Irú tí mo fi ṣe kíni tí mi fi ń pe tí mo fi má lọ sí ilé ìwòsàn. Ó jìnà dé amọla pé ó jẹ ilé ìwòsàn ìjọba tí bá fẹ́ lọ, a ó má ń lọ tó owó, owó ẹgbẹ̀rún kan àti àpò méjì abọ mo man na iyùn lọ. Tí bá fẹ́ bọ pa da bọ na, o kankan na yóò wá jẹ ẹgbẹ̀rún mẹ́ta tí ń na lórí ọkọ lásán. Ìyẹn tún mọ sipẹ ó jìnà, amọ torípé ó jẹ ilé ìwòsàn ìjọba, iyùn tún mọ ti má lọ sí ibi bẹ.

Kíni mò ń sọ fún ara mi nígbà tí mo pé ogún ọdún. Nígbà tí mo pé ogún ọdún, mò ń sọ fún ara mi pé tí n bá ti dé, mi máa ti pé ọmọ ọdún twenty five years. N ó ṣe kíni? Hin ti ṣe ìyàwó, hin ti bẹ̀rẹ̀ sí ní bímọ. Àmọ́ kò rí bẹ́ẹ̀ torí pé kíni, ẹ̀, kankan kí n pé, life happens bí àwọn eléébo ṣe máa ń sọ. Or ti eyan ba pinu pe eyan fe se nkan o le maa lo bi eyan se fe kolo torí pe kini olohun oba loni kini wọn pe loni dede ni ọdọ. Ara tí mo pinnu láti ṣe ni pé ìgbà tí mo bá fi ro di ọmọ ogún ọdún, hin ti fẹ́ parí ilé ìwé, hin ti máa ṣe kíni, hin ti máa ṣiṣẹ́. Àmọ́ kò rí bẹ́ẹ̀. Nígbà tí mo pé ọmọ ogún ọdún ni mo ṣẹ̀ bẹ̀rẹ̀, tí mo ṣẹ̀ wọ ilé ìwé, mo ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń lọ sí ilé ìwé. Gbogbo àwọn kíni ìṣẹ̀lẹ̀ ọlá pé kí n pé, Ọlọ́run ti kọ́ bí ó ṣe ṣẹlẹ̀ niyẹn, bóro aye ṣiṣe ri nú. Bi eyan ba sope oun fe se nkan bayi o le máa lo bi eyan se fe je kolo tojepe ọ̀nà ibòmíràn ni irúfẹ́ nkan ba n yóò gba. Àmọ́ tí ẹ̀yan bá ti ní ìgbàgbọ́ sódọ̀ Ọlọ́run pé gbogbo ọ̀nà tí ó bá ṣágbà, Ọlọ́run wà pẹ̀lú èèyàn, gbogbo ẹ o ṣe kíni yóò lọ ní ìrànwọ́, yóò lọ ní ìrẹ́ṣẹ́. Àmọ́ gbogbo àwọn ǹkan tí mo pinnu pé yén ṣe tí bá dé ogún ọdún, gbogbo ẹná mo ti ń ṣe díẹ̀díẹ̀, kó Ọlọ́run gbà fún mi kí n rí gbogbo ẹ ṣe ní àṣetán.